Mo fẹ́ràn láti máa ṣeré ìdárayá púpọ̀ gan ni. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mo fẹ́ràn eré bọ́ọ̀lù. Nígbà tí mò ń dàgbà tí mo wà ní bí ọmọ ọdún mẹ́wà sí mọ́kànlá, à, mo máa ń lọ sí orí pápá ìgbà bọ́ọ̀lù àfẹsẹ̀gbá láti fi ṣeré. Nígbà kan náà, mo máa ń gbá bọ́ọ̀lù àfọwọ́gbá, àfọwọ́jù sáwọ̀n. Oríṣìíríṣìí eré ìdárayá ni mo ti kópa nínú rẹ̀. Mo kópa nínú eré sísá náà nítorí mo fẹ́ràn eré ìdárayá oríṣìíríṣìí lọ́pọ̀lọ́pọ̀ ìgbà nítorí àwọn ìwúlò rẹ̀ ní ilé ìwòsàn. Àwọn òṣìṣẹ́ ìlera máa sọ fún wa wípé eré ìdárayá dára púpọ̀ lára fún ìlera ara wa. Nítorí náà, a máa nílò láti máa ṣe eré ìdárayá lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Mo fẹ́ràn eré ìdárayá nítorí ó máa ń jẹ́ ki ọ́kàn ji pipé, kára jí pípé, ki óri ènìyàn náà sì pípẹ̀lú. Eré ìdárayá dá ẹ ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ́pọ̀ ìgbà. Nítorí náà ni mo ṣe máa ń wo àwọn eléré ìdárayá ní pàtàkì jù lọ. Àwọn eeyàn àgbá, àgbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo sì ní, a, ikọ̀ àgbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá kan tí mo fẹ́ràn gan ni tí à ń pè ní ikọ̀ àgbá bọ́ọ̀lù Arsenal tí wọ́n wà ní òkè Ọya lọ́hùn, ní ìlú London. Nibẹ̀ ni wọ́n wà. Wọ́n máa wọ aṣọ aláwọ̀ pupa àti funfun. Mo fẹ́ràn ikọ̀ eré ìdárayá yìí, eré ẹgbẹ́, eré ẹgbẹ́. Mo fẹ́ràn ikọ̀ ẹgbẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá yìí gidi gan ni tó fi jẹ́ pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ wọn ni mo máa ń fẹ́ràn láti máa tẹ̀lé. Eré ìgbá bọ́ọ̀lù, bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, a máa múnú ẹni dùn lọ́pọ̀ ìgbà. Àwọn èèyàn á tún máa jìyàn le lórí gan lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. Mo fẹ́ràn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó jẹ́ ọ̀kan nínú àwọn eré ìdárayá tí mo fẹ́ràn si gidi gan ni.

Ẹ̀mí ò fi bẹ́ẹ̀ gbà tí ká máa lọ bí kan lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo fẹ́ràn láti máa wà nínú ilé mi. Já láyà, yálà mó fẹ sùn ní, àbí mo fẹ́ sinmi tí n ò bá ti lọ sí ibi iṣẹ́. Ilé ni mo máa ń fẹ́ràn láti máa wà jù lọ́pọ̀lọpọ̀ ìgbà. Aà, bẹ́ẹ̀ ni. Nítorí pé lákọ̀ọ̀kan náá, nílùú Èkó ta wà nínú è yí jíjáde, ó máa ma ná mi lówó gidi gan ni. Aà, owó ọkọ̀ láti bí kan lọ sí ibòmíràn kò ń ṣe kékeré rárá, kò ń ṣe ohun tí èèyàn lè fọwọ́ kó sẹ́yìn àbí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá pọn dandan láti lọ sí bí kan, aà, mo fẹ́ràn yato fún pé mo ń lọ sí ibi iṣẹ́ lójoojúmọ́ ní àárín ọ̀sẹ̀. Tó bá pọ̀n dandan bóyá aréyàn tó pè mí lóde, bóyá wọ́n ń ṣe eye kan nínú ẹbí wọn tí wọ́n sì fi wé pé mí pé kí n wá, nígbà náà ni mo tó máa ń jáde. Tí ẹni náà ò bá sì jẹ́ ẹni tó kàn mí gbọ̀ǹgbọ̀ǹ gbọ̀ tí mo mọ̀ rí dáadáa, èmi ò kí ń fẹ́ràn láti máa rìn káàkiri torí mo máa rí ní iri pé èèyàn kan ń rìn káàkiri ni. Nítorí náà mi ò fẹ́ràn láti máa jáde jù. Aà, ṣùgbọ́n nínú àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ ni sinimá, níbi ìbí tí wọ́n ti máa ń fi àwọn eré, eré han yálà eré orí ìtàgé àbí nínú àwọn ẹ̀rọ amóhùnmáwòrán nla. Ìdí tí mo fi fi fẹ́ràn láti máa lọ síbẹ̀ ni pé, aà, èèyàn lè pàdé èèyàn oríṣiríṣi níbẹ̀. Lọ́pọ̀ ìgbà wọ́n á tún máa fún ni ní nnkan nígbà tí eeyan ba ti ra ìwé pélébé tí ó fi wọnú ibẹ̀ tí ó ti wo eré ìdárayá wọn àbí eré àgbéléwò. Wọ́n á tún máa fún ni ní nǹkan ipanu bí ọtí ẹlẹ́rìndòdò olómi ọsàn, bí gúgúrú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí náà àwọn ibi tí mo fẹ́ràn láti máa lọ ní, ibi tí mo bá máa lọ tó bá jẹ́ pé wọ́n a rí bí i ṣeré ipá, a rí bí i ya fọ́tò, a yàwòran, gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo máa ń fẹ́ràn láti máa lọ. Tí ò bá ti sí gbogbo àwọn nǹkan báyen ní ibi tí mo lọ, màá yá làjú kó sí ilé mi ni. Nítorí pé mo fẹ́ àlàáfíà fún ara mi ju nǹkan mìíràn lọ. Aà, èmi ò fẹ́ràn láti máa jáde jù. Iwontunwonsi í ní gbogbo nǹkan. Lọ́pọ̀ ìgbà mo fẹ́ràn láti máa wà nílé.

Lọ́pọ̀ ìgbà, baálé mi ló máa ń gbé mi lọ sí ibi iṣẹ́ ní orí ẹrọ alùpùpù rẹ̀ ló máa ń fi gbé mi lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n nígbà kan rí, mo lọ̀rẹ tó lọ́kọ ayokele. Mo máa ń lọ bá nítòsí ilé rẹ̀, yóò sì fi ọkọ̀ rẹ̀ gbé mi lọ àtún fi gbé mi padà wálé. Lẹ́yìn ní ìgbà kan náà rè tí mo ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò tuntun yìí nítorí ó jìnà sí ibi iṣẹ́ mi ju ibi tí mò ń gbé tẹ́lẹ̀ lọ. Ó ní ọmọbìnrin kan tó máa ń wọ ọkọ̀ èrò tí mo gba nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Nígbà náà tó bá ti fẹ́ dé àdúgbò mi torí ọ̀nà ti ẹ̀ jìn sí ọ̀dọ̀ mi díẹ̀. Ṣùgbọ́n láti dí láàrọ̀ tí mo bá ti jí tí mo ti ń múra ibi iṣẹ́ ni maa ti pè. Tó bá jẹ́ pé ó ti ṣe tán, yóò sọ fún mi pé ìwọ̀nba ìṣẹ́jú bàyi óhun ó dé àdúgbò mi kí n bọ́ta. Ṣùgbọ́n lọ́pọ̀lọ́pọ̀ ìgbà èmi ni mo máa ń pe tí màá sì lọ dúró dè níbẹ̀. Tí màá sì ti dúró dè báyẹn tó bá ti dé, màá wọnú ọkọ̀ rẹ̀, yóò ti bá mi fàaye eyookan tẹ́mi sílẹ̀ nítorí pé ọkọ̀ èrò lọkọ̀ rẹ̀. Àláàkọ̀kọ̀ ànfààní pé mo wọ ọkọ̀ rẹ̀ ni pé kò ní nílò pé mo ṣẹ̀ṣẹ̀ ń bọ́lẹ̀ tun lọ wọ mọ́tò mi nítorí ibi iṣẹ́ mi jìnà sílé gẹ́gẹ́ bí mo ti ṣe wí láàkọ́kọ́. Mọ́tò méjì ló sì máa gbà kí n tó lè dé ibi iṣẹ́. Ṣùgbọ́n tí màá ti wọ mọ́tò arábìnrin, ibi tí ó ti sọ mí lẹ́ kọ́ jìnà kò kí ń kojá ibí tí n o fẹ́ ṣe rìn ìwọ̀n ìṣẹ́jú márùn-ún sí mẹ́fà tí n o fi dé ibi iṣẹ́. Ara àwọn ànfààní ẹ̀ ni niyen. Mi ò ní nílò láti máa bọ́lẹ̀ láti máa tún wọ ọkọ̀ mi. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó tiẹ̀ dín ní ọgọ́rùn-ún márùn-ún náírà sí iye tí ó yẹ kín naá gangan tó bá jẹ́ mo lọ wọ mọ́tò méjì. Óhun ni mo ṣe fẹ́ràn láti máa tẹ̀lé. Ṣùgbọ́n nígbà ti báalè mi ra ẹ̀rọ alùpùpù tí wọ́n ń pè ní ọ̀kadà ni mo sọ fún un pé kó má ṣe yọnu láti máa pè mi mọ́. Ni àwa náà se ní ohun ìrìnsẹ̀ kékeré tí ọkọ̀ mi fi máa ń gbé mi lọ. Nígbà tí mo wà láyi ìlú wa agẹ́gẹ́ níbi tó súnmọ́ ibi iṣẹ́ mi niwọ́nbá. Nígbà náà ọkọ̀ ẹyọokan ni mo máa ń wọ dé ibi iṣẹ́. Ìgbà òhun sì ni mò nílò láti tètè jí nítorí ibẹ̀ ó jìnà sí ibi iṣẹ́ mi púpọ̀. Kódà bí mo bá ji láago mẹ́jọ, mẹ́fa, ọgọ́ méje sí méje àbọ̀ tí mo sì kúrò nilẹ́ laágo mẹ́jọ gẹ́regẹ́, n ó dé ibi iṣẹ́ kó tó daàgò mẹ́jọ àbọ̀ nítorí aago mẹ́jọ àbọ̀ gangan ni ẹ́ aago ìwọṣẹ́ wà. Ṣùgbọ́n kó tó di ìgbà yẹn, nígbà tí mò ń si ṣe iṣẹ́ agbálẹ̀ nígbà náà, mo maa ń jí laàgò meerìn àbọ̀ dánáa ṣe gbogbo ẹ̀ toju ilé toju ara mi wẹ́ kí n tó lè. Ìgbà náà sì niyii aago mẹ́fà àárọ̀ ni mo máa ń wọṣẹ́. Nítorí náà kí n bá lè tètè dé ibi iṣẹ́, mo nílò láti tètè jí tí n bá sì tètè tí mo ṣe gbogbo ohun tí mo fẹ́ ṣe tí mo fẹ́ máa lọ sí ibi iṣẹ́. Nígbà ìwúlò ti iye ànfààní tí ìyẹn tún ní ni pé owó ọkọ̀ nígbà yẹn nì dàjí. Kò kí ń wọ́n tó owó ọkọ̀ tí a máa ń san tẹ́lẹ̀ bá ti mọ́ dáadáa. Ànfààní kan tí jíjì lọ sí ibi iṣẹ́ ni niyen. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkọ̀ ni màá wọ lọ ibi iṣẹ́ ní gbogbo ìgbà náà. Ní báyìí ọ̀kadà alùpùpù tọkọ̀ mi rà ló máa ń fún ló máa ń gbé mi lọ ibi iṣẹ́.

Èmi ò mọ ohun tó máa ń wà nínú àwọn òṣìṣẹ́ tuntun o. Lọ́pọ̀lọ́pọ̀ tọ́gbà tón bá gba òṣìṣẹ́ tuntun, a ni ti ìmọ̀ wa wọn. Gbogbo oun tó ma ṣe o kọjá pé kí wọ́n jókòó jẹ́jẹ́, kí wọ́n dákẹ́, kí wọ́n máa fi iyè sì bí gbogbo ènìyàn ṣe ń ṣiṣẹ́ àti bá ṣe ń sọ̀rọ̀, bá ṣe ń ṣe àṣà àti ìṣe wa ní ilé iṣẹ́. Oun tí èmi lóore pé wọn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà nìyẹn. Èè, ṣùgbọ́n tí àsìkò bá ṣe ń lọ síi, la á fi mọ irú ìwà tó wà nínú wọn àti irú ìwà tí wọ́n fẹ́ràn láti máa wù. Boya èèyàn re ni wọ́n yálà èèyàn búburú, àbí èèyàn tí èèyàn lè bá ṣọ̀rẹ́, bá jẹ́ oníbàdámọ̀ràn, àbí ẹni tí èèyàn kọ̀ máa wò. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà èèyàn o kìn mọ oun tó wà nínú òṣìṣẹ́ tuntun.

Èmi ò kín kẹ́yìn lọ sí ibi oúnjẹ o. Oúnjẹ jẹ́ ohun tó ṣe pàtàkì láàgò ara. Tí èèyàn bá jẹun gidi, yóò lálafíà. Ó dá àwọn elétò iléra tí wọ́n gbajúmọ̀ oúnjẹ jíjẹ, wọ́n máà gbà wá níyànjú wípé, "à àwọn oúnjẹ báyìí ní ká jẹ, ká sì máa jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà" àtàwọn èyí tí wọ́n bá lérò pé ká má jẹ, tí wọ́n rí pé, pé a ìwọ̀ ní ṣe ànfàní púpọ̀ fún àgo ara wa. Nítorí náà tó bá di ibi oúnjẹ, èmi ò kín gbẹ̀yìn dé ibẹ̀ o. Màá fẹ́ràn láti dé ibẹ̀. Ó dá tí èèyàn bá lọ sí òde àríyá, màá fẹ́ kí n tètè dé ibẹ̀. Ki jókòó sọ́wọ́ iwájú. Nítorí ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní pẹ oúnjẹ, kó lè tètè kan mi. Da bá ṣe ìpàdé náà níbí iṣẹ́, tó bá ti di àsìkò oúnjẹ, èmi ò kín gbẹ̀yìn dé ibẹ̀. Mò máa ń rí dájú pé mo tètè dé ibẹ̀. Nítorí pé tí èèyàn bá tètè dé, ni yóò rí ǹkan gidi jẹ. À tí èèyàn bá lọ sóde náà, bí àwọn fi ìwé pè yàn síbi ayẹyẹ àbòde àríyá kan, tí ó bá tètè dé ibẹ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà, à kò ní rí oúnjẹ gidi jẹ. Kí wa ní kòkò ò dé tí èèyàn lọ, tí wọ́n bá yàn fi ẹyin sórí àmàlà, àbí tí wọ́n sọ fún yàn wípé ìrẹsì kò, ṣùgbọ́n kò sì eran. Nibíti a bá dé, ìyẹ ká máa bá wa nírun bí tí wọ́n bá ti jí rú ǹkan bá. Nítorí ìdí èyí, èmi fẹ́ràn láti máa tètè kúrò nílé lọ sí ibi oúnjẹ. Tó bá sì jẹ́ pé ilé náà ni táa ti ń jẹun, tó bá jẹ́ pàpọ̀ nílé, mo fẹ́ràn láti tètè jẹun. Nítorí mi ò fẹ́ eléyi ti wọ́n wá sọ, "tó bá yá pé oúnjẹ ti tán, kí ló dé tí ìwọ náà ò tètè dé kó lọ bù oúnjẹ rẹ." Nítorí náà, fẹ́ràn láti máa tètè bi oúnjẹ mi.

Mo máa ń ṣe ìpè fídíò, ṣùgbọ́n mo máa ń ṣe é pẹ̀lú àwọn èèyàn tí mo bá mọ̀rí ni. Ka fi ṣe lápẹ́rẹ́ lọ́jọ́ kan, oníbàárà mi níbi iṣẹ́, ikan nínú àwọn oníbàárà wa níbi iṣẹ́, ó fẹ́ bá mi sọ̀rọ̀ kan, ṣùgbọ́n èmi a tí ò ní àdéhùn pé kó ṣe jẹ́kà sọ̀rọ̀ lórí ìpè fídíò. Ṣàdédé ní mo kan rí tí pé ìpè fídíò rẹ̀ wọlé. Mo ní láti pa, mo wá sọfu, mo wá pè ní pé tí ò kí n ṣe ti fídíò. Mo sọ fún un pé, kò rọ̀ mí lọ́rùn láti ṣe ìpè fídíò níbi tí mo wà. Nítorí èèyàn kò lè dédé kí fóònù mọ́lẹ̀ kó máa pè èèyàn ní ìpè fídíò láì sọ fún tẹ́lẹ̀. Ó ò mọ̀ boya ibi tó wà kò ṣe ibi tó fẹ́ kó rí àbí tó fẹ́ kí ẹni kankan rí. Àbí yálà kò jẹ́ pé ó wà nínú ilé kó jẹ́ pé ìhòòhò ni ó wà nínú ilé tó wà. Nítorí náà èmi lérò pé kí èèyàn tó pé èèyàn ní ìpè fídíò, ó yẹ kan ti jọ ní àjọ̀ṣọ̀ wípé a wù mí kí n ṣe ìpè fídíò pẹ̀lú rẹ. Tẹ́ni na à bá sì gbàá, wọn tẹ̀síwájú. Ṣùgbọ́n tí ó bá wò pé kò ń ṣe oun to rọ ohun lọ́rùn lásikó náà, yóò ṣàlàyé fún un pé òun ò fẹ́ lásikó yi. À fi èèyàn tó lè pè mí ní ìpè fídíò tí wọn ó sì dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀, òun ni báálé mi àbí àwọn ẹbí mi. Tí ò bá ti ń ṣe bẹ́ẹ̀, tó bá já rata ni, àbí àwọn oníbàárà mi níbi iṣẹ́, èmi ò kí ń dá wọn lóhùn. Máa dá pe ìpè náà padà fún wọn lórí ìpè tí kò kí n ṣe ti fídíò ni. Nítorí kò ṣe gbogbo ìgbà ló máa tẹ́yàn lọ́rùn láti ṣe ìpè fídíò. Kò sì ń ṣe gbogbo ìgbà nínú èèyàn ó dùn sí i. Ìpè fídíò kì í ṣe ohun tó èèyàn kan n dédé ṣe. Èèyàn máa ń sọ fún èèyàn tẹ́lẹ̀ ni, yóò sì tètè mọ̀. Pé gbà báyìí o, ni ye ago báyìí o, mo fẹ́ ṣe ìpè fídíò pẹ̀lú ẹ ní báyìí o. Nítorí náà, ṣùgbọ́n níparíparí ìpè fídíò máa ń dáa tí èèyàn bá fẹ́ pe àwọn ẹbí èèyàn àbí olólùfẹ́ èèyàn àbí àwọn tí wọ́n lolólùfẹ́ lókè òkun. Àwọn yẹn ló máa ń ṣe ìpè fídíò jù. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn atolólùfẹ́ wọn ò lè ríra wọn sójúkorojú nítorí ọ̀nà jíjìn síra. Nítorí náà lọ́pọ̀ ìgbà ìpè fídíò ni wọ́n máa fi ń bá ara wọn sọ̀rọ̀. Wọ́n ó fi í ṣọ́ n tí ẹni kejì ń ṣe àti boya inú rẹ̀ dùn àti oríṣiríṣi nǹkan ṣá. Nítorí náà àwọn tó ní olólùfẹ́ ní ibi tó jì ọ̀nà jíjìn, àwọn ni ìpè fídíò wà fún lọ́pọ̀ ìgbà gẹ́gẹ́ bí èrò òtẹ̀mi.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní pàtàkì jùlọ lásìkò tí a bá wà níbi iṣẹ́. Wákàtí kan ni ìsinmi oúnjẹ rẹ oúnjẹ mi máa ń gbà. Nítorí a nílò láti padà sẹ́nu iṣẹ́ ní kíákíá. Nítorí náà lẹ́yìn wákàtí kan, eh ayé ìsinmi oúnjẹ yóò ti parí. Ni ohun tí mo fi rò tí rò pé ohun tí wọ́n n ṣe ní gbogbo ibi iṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ilé ni mo wà ní àsìkò, àsìkò tó bá wù mí ni mo lè fi sí.

Mo máa ń wọ fìlà lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ohun tó máa ń mú mi wọ fìlà ni tí irun orí mi bá ti tì tí mo sì ti ráyè lọ ṣe irun mi. Mo máa wọ fìlà láti fi bo irun náà torí mi ò ní fẹ́ kí gbogbo èèyàn máa rí irun tó títí lórí mi àti pé nígbà mìíràn kì jẹ́ kó jù èèyàn rẹwà. Nítorí náà ni mo ṣe máa ń wọ fìlà tàbí gèlè kékeré tí mo máa ń fi bo orí. Ṣùgbọ́n lẹ́yìn náà, fìlà wíwọ̀ kì í ṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí lọ títí ní pàtàkì ju lọ́ tí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣe irun. Mi ò kí ń fẹ́ wọ fìlà lásìkò tí mo bá ṣẹ̀ṣẹ̀ ṣe irun torí mo fẹ́ kí irun orí mi hun ọ̀pọ̀lọpọ̀ èèyàn, kí wọ́n sọ fún mi pé irun mi rẹwà, kí wọ́n bèèrè ibi tí mo ti di irun mi. Mo fẹ́ ká àwọn èèyàn jowu pé, "Áàh! Irun ọmọ yìí máa dà o. Irun yìí rẹwà o." Àwọn nǹkan tí mo fẹ́ nìyẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà ni mi ò ṣe kí ń wọ fìlà tí mo bá ṣẹ̀ṣẹ̀ di irun.

Mi ò ṣe yoga rí o. Mo ní lọ́kàn láti ṣe ní ìjọ̀kan lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n bàìbàì mi ò tíì ṣe yoga rí. Ohun tó sì máa ń mú mi ṣe rò pé kí n ṣe yoga, òhun ni pé nítorí àle-ìlera ara. Àwọn ẹlẹ́tò ìlera máa ń sọ pé yoga jẹ́ ohun tó dà kí eeyan o ma se.

Mi ò kí ń jẹ gomù ní gbogbo ìgbà, ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan máa ń jẹ nítorí bóyá lásìkò tó yé èèyàn bá ṣe ohun tó, nǹkan tó yá pàtàkì, torí ó bá sì ń kun èèyàn lásìkò náà, èèyàn lè wò pé láti máa sùn, ó nílò láti máa jẹ nǹkan kan lẹ́nu. Nítorí náà ni gọ̀mù ṣe máa wà lárowọ̀tọ̀ nígbà mìíràn. Ṣùgbọ́n o yàtọ̀ sí ìyẹn, Ehm awon eleto iléra tó sọ pé kí èèyàn máa jẹ gọ̀mù lẹ́ẹ̀kọ̀kan, ó máa ń ṣiṣẹ́ fún eyín, kò n jẹ́ kí eyín máa dùn yàn. Nítorí ẹ ni mọ ṣe máa ń jẹ nígbà mìíràn. Yàtọ̀ sí ìyẹn, rárá, mi ò fẹ́ràn láti máa jẹ gúmù jù torí ọkọ mi ò le fẹ́ rẹ̀.

Mi ò fẹ́ràn láti máa wọṣọ tí mo bá fẹ́ lọ sùn. Ní pàtàkì lásìkò tóorú bá mú, lọ́pọ̀ ìgbà, wíwọṣọ sùn kì í jẹ́ kí ẹ̀n lè sùn nítorí a ti wọṣọ látàárọ̀, à fi lọ síbí iṣẹ́. Bá bá tún dín lé lálẹ́, a nílò láti jẹ́ ká ra náà gba tẹ́gùn bó yóò tútù mú àbọ̀rọ́ rún. Èmi ò fẹ́ràn láti máa wọṣọ sùn. Tó báwa je asíkò otútù, kàká kí n wọṣọ sùn máa fàṣọ́ bọ̀rà. Ṣùgbọ́n pé mo wọṣọ sùn, kódà àwọn èèyàn mìíràn máa tiẹ́ n dàṣọ isùn lọ́tọ̀. Ṣùgbọ́n kò nṣe ohun tí mo nífẹ̀ẹ́ sí ara kódà mi ò rí iwulọ fà ṣọ isùn. Mo fẹ́ràn láti máa sùn bó Ọlọ́run ṣe dá mi lọ́pọ̀lọ́pọ̀ ìgbà. À fi tó bá jẹ́ pé mi ò sí ń lé mi bóyá mo rin ìrìnàjò lọ síbí kan tí kò sì ń ṣe pémi nìkan ni mo dá lo ìyàrá ibùsùn tó bá fi mí síi. Nígbà náà mi ò ní ní ìdí láti má wọ ṣọ sùn. Ṣùgbọ́n lẹ́yìn iyẹn tó bá jẹ́ pé ilé mi mo wà, ní tèmi àtọkọ̀ mi ń sùn àtàwọn ọmọ mi ń gbé, mi ò kí ń wọ ṣọ sùn. Mi ò fẹ́ràn láti máa wọ ṣọ sùn rárá àti rárá ni. KÓ nṣe ohun tí mo kúndùn.

Ni gẹ́gẹ́ bí obìnrin, ó dára púpọ̀ láti máa wọ ohun ọ̀ṣọ́, ẹ̀ṣọ́ ọwọ́ tó rùn kódà tí dí gan pàápàá. Ṣùgbọ́n òpọ̀ ni ṣe gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa wọ̀. Ni pàtàkì jùlọ tí yóò bá sí ò idì tí mo fẹ́ fi wọ̀, à lẹ́yìn pé a wọ ẹ̀ṣọ́ etí ló ni mò ń bí. Mi ò kí ń fẹ́ràn láti máa wọ, ohun ẹ̀ṣọ́ púpọ̀ sára nítorí lákọ̀kọ́ náà tí ẹ̀yen bá lọ sí ibi iṣẹ́, iṣẹ́ ló fẹ́ lọ ṣe kò sì pé òun lọ fún òde ijó. Ìgbà tí èèyàn bá, témi lérò pé ó yẹ kí èyàn wọ ohun ẹ̀ṣọ́ kò kò kò kò lò gidi gan lásìkò tíì ó bá ń lọ sí òde àríyá bóyá ayẹyẹ ọjọ́ ìbí, ìgbéyàwó, ìkọ́mọjáde àbí òkú àgbà. Nígbà náà, ó bojumu ju pé kí ẹ̀yàn wọ ẹ̀ṣọ́ púpọ̀. Ṣùgbọ́n lẹ́yìn eyún tó tijé pé a kan lọ sí ibi iṣẹ́ òjọ́ wa, iṣẹ́ la fẹ́ lọ ṣe kò sì pé a fẹ́ lọ fi múra wọn. Tí ẹni ọba ti ṣe ní wọn tún wọ̀n ṣe, ó ti tó. A ṣe ojú ọ̀dá láti kò tí ì ẹni ọ̀ lọ ṣiṣẹ́.

Ní báibáyìí mi ò tíì máa ṣiṣẹ́ láti ilé, bó tilẹ̀ jẹ́ pé ó wù mí láti máa ṣiṣẹ́ láti ilé. Nítorí àwọn àǹfààní tó wà pé kí eyan máa ṣiṣẹ́ láti ilé ó pọ̀ gan ni. E nínú ẹ̀ ni pé èèyàn nínà wọ ọkọ̀, èèyàn ní lílò láti máa sáré pé kó lè tètè wọṣẹ́ lákòókò gbogbohun tó bá fẹ́ ṣẹ. Ẹ̀yàn kàn jí nílé, ó ṣe é ní, ó máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn gidi gan ni. Ṣùgbọ́n mi ò tíì rí iṣẹ́ tí mo lè máa ṣẹ́ láti ilé báibáyìí. Ni lọ báibáyìí, mo sì ń lọ sí ibi iṣẹ́ ni. Mi ò tíì máa ṣiṣẹ́ láti ilé ṣùgbọ́n ó wù mí. Ṣùgbọ́n ládùrá pẹ láìpẹ́ láìjìnà kí n ri iṣẹ́ tí ó gbà mí láyè láti máa ṣẹ́ láti ilé. Nítorí ẹéh ṣíṣe iṣẹ́ láti ilé máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ǹkan kó rán yàn lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni ìrọ̀rùn ikú sì ní rọrùn ẹ̀yẹ. Kò sí ẹni tó fẹ́ máa ṣèwálá kàákiri àbí máa bé kàákiri láti mọ́tò kan, ọkọ̀ èrò kan sí kejì. Nítorí náà ó wù mí, ìbá wu mi kí n rí iṣẹ́ tí n ó máa ṣe láti ilé. Ṣùgbọ́n nígbà tí mi ò tí rí eleyi tó wà lọ́wọ̀ mi, màá máa ṣe bẹ́ẹ̀ lọ náà títí tí wọn ó fi mí lé tí mo máa ṣe láti ilé.

Nígbà kan rí, mo ní agogo tó máa ń pariwo jí mi. Nígbà náà, èmi àtọ̀mọ́ mi nìkan ni. Àbí mo ti rò wípé mo nílò láti wọṣẹ́ aago mẹ́fà àárọ̀ nígbà náà lọun. Nítorí náà mo nílò láti tètè jí bíi aago mẹ́rin àbọ̀. Bí mo fẹ́ dáná, mo sì fẹ́ tọ́jú ilé, mo fẹ́ mú ọmọ lọ sí ilé ẹ̀kọ́ àti gbogbo e. Ṣùgbọ́n láti ìgbà tí mo ti gba ìgbéjáde ẹlẹ́mu, ṣé títún mo sì ti lè wọṣẹ́ lágo mẹ́jọ aàbọ̀. Mo yọ kìíní ago aláriwo náà kúrò. Bó ti ẹ jẹ́ pé ó ti mọ́ra. N ó jí ní déédéé àwọn àsìkò oun náà. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ wa máa tó padà lọ sùn. Àmọ́ bií wákàtí kan díẹ̀ sí, àbí ọ̀gbọ̀n iṣẹ́jú. Fún kí n tó jí. Nígbà kan tí wọ́n á kó wa sí ibi tó tún jìnà sí ibi iṣẹ́ díẹ̀, ilé ti à n gbé ó súnmọ́ títi. Kódà bí èèyàn ò fẹ́ jí, irú ọkọ̀ tó ń kọjá. Yóò jí èèyàn. Nítorí náà mi ò nílò ago aláriwo láti jí mi. Fúnra mi ni màá jí nígbà táwọn ọkọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọjá tí mo ń gburo wọn.

Àjẹjù ata ò dá. Bo tilè jẹ́ pé mo fẹ́ran oúnjẹ tó láta nítorí kó ń jẹ mọ́mọ rin èèyàn láyà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mi ò fàájẹjú rẹ̀. Nítorí tí eeyan bá jẹ àjẹjù ata, ó ní àìlera tó máa ń dá sí èèyàn lára lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú àìlera ta pé ni ọgbẹ́ inú. Mi ò fẹ́ rárá ó sì máa ń jẹ́ kí ayá ta èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà ni mo ṣe máa ń ṣe ata jíjẹ mi níwọ̀n tó wọ̀nsì. Lọ́ sì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà mìíràn mo tún máa ń jẹ́ kí oúnjẹ mi láta. Tí ó bá jẹ́ pé ó ti tó ọjọ́ mẹ́ta tí mo jẹ oúnjẹ aláta. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kò sí bá ṣe jẹ ní ìfatà sí oúnjẹ abi ani je oúnjẹ tó láta. Nítorí Yorùbá sọ pé "ẹni tí ó já ata, èmi yẹpẹrẹ ni." Mi ò fẹ́ kí ẹ̀mí mi jẹ́ èmi yẹpẹrẹ nítorí náà mo nílò láti jẹ ata lọ́pọ̀lọpọ̀ ìgbà. Oúnjẹ tó láta òun ni oun tí a fi tó wa gẹ́ bí ọmọ Yorùbá.

Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà mi ò fẹ́ràn láti máa gbọ́ podcast. Ní pàtàkì jù lọ àwọn elétó orí podcast ti orílẹ̀ èdè wa, à à kò kí ń ṣe gbogbo wọn ló máa ń ṣe podcast tó mọ́pọlọ dání lọ títí. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ohun tí wọ́n máa ń rí sọ lórí ètò wọn ò jà pé bí obìnrin ṣe gbọ́dọ̀ gbówó lọ́wọ́ ọkùnrin, bó ṣe ṣe pàtàkì kí ọkùnrin fẹ́ràn láti máa na ọwọ́ ẹ̀ fún obìnrin kó lọ ṣiṣẹ́, gbogbo owó tó bá pa kó máa na fún obìnrin. Kò kí ń sì ohun àríkọ gbọ́kọ̀ọ̀kan lọ títí nínú gbogbo ohun tí wọ́n ń sọ ní pàtàkì jù lọ fún àwọn ọmọdé òde òní tí wọ́n ń bọ̀ lẹ́yìn. Nítorí náà mi ò ṣe kí ń gbọ́ àwọn ètò podcast púpọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan tí mo bá se alábàápàdé eleyii tí ó mọ́pọlọ dání tí èèyàn sì le rí ẹ̀kọ̀ kan àbí kejì kan lórí ẹ̀, mo màá n gbọ́. Ṣùgbọ́n kìí ṣe gbogbo igbà lọ́pọ̀lọ́pọ̀ igbá. Kò sí ohun gidi kankan tí wọ́n ń kọ́yàn lórí ẹ̀. Nítorí ẹ ni mi ò ṣe kí n-- ṣóòpo ṣo pọ̀ mo fẹ́ máa gbọ́ ábi mo n wá kiri.

Lopọ̀lọpọ̀ ìgbà láti rántí àwọn àdéhùn tí mo bá ṣe yálà pẹ̀lú ara mi ni àbí pẹ̀lú ènìyàn mìíràn. Mo máa nílò láti kọ́ síbi kan. Ibi tí mo sì máa kọ́ sì wá jẹ́ ibi tí mo mọ̀ pé wọn ó lè máa rí, tí ó lè jẹ́ kí n rántí lọ́pọ̀lọpọ̀ ìgbà.